Oṣù tí wọ́n bí mi, tí a bí mi ni oṣù November. Ni oṣù November méje lé lógún, oṣù November méje lé lógún ní ọdún 1989. Ọdún yìí ni màá, màá pé ọmọ 37 years old.

Ó ti lé ní, a ó ti lé ní bóyá bí ọdún, ó mà ti fẹ́ máa lọ síbi ọdún méje sí mẹ́wàá báyìí. Ó ti n lọ síbi ọdún méje sí mẹ́wàá tí mo lọ sílé ìkàwé. Ni ilé ìwé gíga tí mo ń lọ ní University of Lagos ni wọ́n n pe ibẹ̀ yẹn. Ó ti tó bí ọdún mẹ́wàá sí méje, tí bá rántí dáadáa. Nígbà náà, mi ò ṣetán ní ilé ìwé gíga. Mo fi ẹ̀kọ́ sílẹ̀ ní bíi ọdún, bí ọdún kan, bí ọdún kan sí méjì tí maa fi parí ni mo fi ilé ìwé gíga lẹ̀ nígbà yẹn náà.

Bẹ́ẹ̀ni, bẹ́ẹ̀ni. Mo fẹ́ràn kí a máa jókòó wo àwọn ìràwọ̀ àti àwọn tí, ǹkan tó jẹ́, àwọn ǹkan tí, bí kí a máa wo àwọn, kí a máa wo òórùn òṣùpá, ìràwọ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.

Bẹ́ẹ̀ni, dáadáa dáadáa. Mo jéyàn tó máa ń jí ni àárọ̀ kùtùkùtù. Kódà, mo máa ń sábà jí kí àwọn èèyàn tó jí àtàwọn ẹbí mi, àtàwọn ará àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Mo máa ń sábà ṣaju wọ́n jí láàárọ̀ kùtùkùtù. À tí bá jí bẹ́ẹ̀ yẹn, ma fọ̀ mi bọ́jú. Màá fi omi bọ́jú, màá bẹ̀ lọ́hun, màá ṣe dúà, màá ṣálàwọ àlá, màá dé ṣe nígbà mi, màá ṣe qiyamullail, èyí tí wọ́n ń pè ní tahajjud. Màá ṣe, màá bẹ̀ lọ́hun, àsìkò tí a máa ń bẹ̀ lọ́hun nìyẹn. Kódà màá tètè jí kí àwọn èyàn tó jí má ṣẹ́ lára, màá wá gbe, moṣẹ́áṣẹ lọ. Lẹ́ṣẹ̀ bá ń ṣubú, másalashi lọ, ti n ba ti kí irun tan má wa dáju sílẹ̀ padà.

Ẹ̀ṣẹ̀ gan, eléyìí jẹ́ ìbéèrè tó ṣe pàtàkì sí mi gan, nítorí pé ibi tí mo fẹ́ràn jù lórí ilẹ̀ ayé níbí báyìí ni Masalasi. Kí n máa wà ní Masalasi, ka máa ka Quran, máa kọ́ ẹ̀sìn, ẹko ba se máa lo láyé ńbí àti ọjọ́ ogbín ni ẹkùn yama. Ṣùgbọ́n mo fẹ́ràn ọ́. Nígbà tí mo sì wà ní, kò ṣe dáadáa nígbà yẹn. Nígbà kan ni ẹ o máa ń fẹ́ràn àwọn ilé game, àwọn ilé kama àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ṣùgbọ́n ni sí yii, Masalasi ló máa wà pẹ̀lú àwọn ìrírí máa ka Quran kọ́ ẹ̀sìn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.

Bẹ́ẹ̀ni, dáadáa. Mo má ń sùn ní ọ̀sán dáadáa. Tó bá ti di ngbà mi tó bá ti di bí ọwọ́ aago mẹ́ta ọ̀sán yẹn, aago mẹ́ta mo máa n saba sùn,. Bẹ́ẹ̀ni, maa máa sùn ní ọ̀sán ni, gbogbo ngbà mi tí ò n ṣe gbogbo ìgbà. Àti pé tí bá ti ṣiṣẹ́ lọ látàárọ̀ tí bá wálé ní ọ̀sán fúngbà díẹ̀, n máa sùn.

Rántí ìgbà ọmọdé mi tí mo rántí ni pé a máa ń sábà ṣeré erépá, a máa ń sábà ṣeré, a sábà wo àwọn eré ọmọdé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ṣùgbọ́n eré ló ga jù nínú ẹ̀mí wa nígbà yẹn. Tí mo rántí, mo rántí ọjọ́ kan náà tí mò ń lọ sí ilé ìwé. Mon lọ lọ́nà, èmi àti ọmọ kan wá ń jà lọ́nà. Tí mo fi jà, mo wá jábọ̀ sínú kọ́tà. Gbogbo aṣọ ilé ìwé mi dẹ́tì. Mo ní láti padà lọ sílé mo ba Ìyá mi, kí wọ́n se fún mi ní aṣọ ẹ̀mí, padà lọ sí ilé ìwé. Mo rántí ọjọ́ náà lọ́hùn.

Àwọn ìgbà tí mo máa ń fọ ọwọ́ lójoojúmọ́ ni tó kéré jù ó kéré jù, mo fọ́ ọwọ́ léèsì márùn-ún tàbí, márùn-ún tàbí ju bẹ́ẹ̀ lọ. Kódà àgàgà àsìkò tí a fẹ́ kírun, a máa ṣe ìmọ́tótó ara wa, a fọ ọwọ́, a fọ ẹsẹ̀, ẹ ṣe ìmọ́tótó ka tó wọlé lọ kírun nínú mọṣáláṣí. Kódà kí ẹ̀yán wa tí ó ti ẹ́ rí ọwọ́ fọ̀ ní àwọn ìgbà mi, ṣùgbọ́n tó bá ti dàsìkò ìrun, ó máa fọ́ ọwọ́ lẹ́ẹ̀ márùn-ún. Tó bá jẹ́ ẹni tó ń kírun déédé, ó máa fọ́ ọwọ́ lẹ́ẹ̀ márùn-ún.